Ibẹ̀rẹ̀ yín sọ pé báwo ni wọ́n ti máa ń ṣe ìdúnadúrà? Kí ni a ń pè ní ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ wípé kí ènìyàn méjì kí wọ́n sọ̀rọ̀ nípa okòwò tàbí kí wọ́n máa sọ̀rọ̀ nípa ọjà tí wọ́n fẹ́ tá, kí wọ́n má gbé owó ọjà síra wọn tí wọ́n fi máa gbọ́ sí agreement tí ẹnu wọ́n fi máa jẹ́ ọkàn. Bí èmi ṣé wá mã nṣe ìdúnadúrà ni wípé tí máa fẹ́ ra nǹkan, màá kọ́kọ́ na ènìyàn tí ẹni náà a máa wá sọ̀rọ̀ tí ó bá ti wá tẹ́ lọ́na tí ta ọjà fún mi, màá wá ta ọjà fún un. Bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń ṣe ìdúnadúrà.